Ó ní ilé iṣẹ́ tó ṣẹ̀ sí ilé iṣẹ́ ice cream kan sílẹ̀ ní àdúgbò mi. Fún dé yìí, eh, mo wá tún ní ọ̀rẹ́ kan tí àjọ máa ń jáde tó jẹ́ obìnrin tó nífẹ̀ẹ́ sí ice cream gidi gidi gan. Gbogbo ìgbà ni ó máa ń ra ice cream, tó bá jáde báyìí yóò sá ra ice cream. Ó ti wá ń disturb mi láti bíi ọjọ́ mélòó kan níìsín torí pé ò fi ògbà asowó lọ́wọ́ rẹ̀ wípé kí mi kí wọ́n ra ice cream fún un. Kì í ṣe pé bọ́ ẹ́ èmi náà ò nífẹ̀ẹ́ sí ice cream ṣùgbọ́n èmi fẹ́ mú púpọ̀ torí jẹ̀ dí rẹ̀. Torí ọkùnrin ilẹ̀ mi, èmi sì fẹ́ kí n jẹ, eh, ẹni tí ó máa ń fún mi ní jẹ̀ dí lọ́pọ̀ púpọ̀. Ni ó fún dé e yìí, mo máa ń fi ọ̀gbọ̀gbọ́n mi fún ń yọ káalẹ̀. Tí wọ́n bá sọ fún mi wípé a lọ lónìí, wò, tó bá ti gbọ́ mi ni jẹ́ ká lọ. Màá tún sọ fún pé a lọ lọ́la, mo sì á ń fi ọ̀wọ̀ ọgbọ́n yọ káalẹ̀ torí mi fẹ́ tẹ̀lé lọ síbẹ̀ kí n má ba à lè mú ice cream. Ṣùgbọ́n ó ní àwọn adùn tí mo nífẹ̀ẹ́ sí jù nínú ice cream bí i àwọn vanilla tàbí chocolate. Àwọn ohun yìí ni mo nífẹ̀ẹ́ sí jù tó na sí wọ́n. Gbogbo gbà tó bá sì ti lọ ra báyìí ni máa ń bí mi náà ra tèmi bọ̀. Ọ̀pọ̀ ìgbà ni ló jẹ́ wípé, gan, èyí tó bá rà fún mi gan, màá wò wípé mo ti jẹ sugar jù lónìí. So iwo náà ló máa padà tún mú ǹkan rẹ̀. So fún idi eléyi, fún di eleyi, màá máa ń fi ọ̀gbọ̀gbọ́n ni mo fi máa ń yọ sílẹ̀ kí n má ba lè mú ice cream. Tí a bá lọ sí, mo wa máa ń mọ̀ wò wípé ibi oní ice cream tó ṣẹ̀se ṣí sílẹ̀ yìí wípé kó ti ẹ́ jẹ́ ká lọ síbẹ̀ ka le wo irú àwọn oríṣi ice cream tí wọ́n ń tà. Ṣùgbọ́n mi ò mọ̀ tó ṣe kí n fẹ́ lọ sọ́nà bẹ́ẹ̀. Ìjọ́ ta wá sá rọ ju lọ síbẹ̀. Àwọn tó ṣẹ̀se gbé ilé iṣẹ́ kalẹ̀ yìí, n tan táa dà gan o. Èmi gan tí mi nífẹ̀ sí ice cream gan. Mo mu ice cream nijo yìí de bi wípé mo fe le ma ya igbe icecream nítorí wọ́n tún wà ta àwọn èyí tí mo nífẹ́ sí bí àwọn vanilla àti banana, flavor. Mo nífẹ̀ẹ́ sí banana flavor, mo sì nífẹ̀ẹ́ sí, eh, chocolate. Àwọn yìí ni mo nífẹ̀ẹ́ sí jù. Ọ̀nà ara tí wọ́n tún wá gbà ṣe tí wọn yìí o tún wá jẹ́ kó ko kó kó fine létí. Mo mú òun gan inú ẹ dùn pé ò ń tẹ̀lé mi lọ síbẹ̀. Àti, àti ìjọ́ yìí ni mo ti wá máa ń lọ síbẹ̀ láti lọ ra ice cream kó dà gan. Ó, ó, ó pè mi kí n mú ice cream kí n wá lọ mú àgbo jẹ̀dí lé lórí tí mo bá délé ju kí n má mú ice cream wọn yìí lọ. Ọ̀lorun ló mọ̀ ǹkan tó ń fi ṣe yàtọ̀, tó fi yàtọ̀ sí tàwọn iyòkù. Bẹ́ẹ̀ sì lówó rẹ̀ ó tún wá wọ́n. O wá jẹ́ kó rọ̀ mí lọ́rùn láti máa rá mú ní gbogbo ìgbà. Gbogbo ìgbà ni mo máa ń ra, gbogbo ìgbà ni kó dà. Mo lè lọ ra láàárọ̀, kí n tun ra lọ̀sán kí n rà lálẹ́. Ó ti dó oúnjẹ fún mi. Torí pé gbogbo ẹ̀yìn mi ló ti gan fún jẹ̀dí bí mo ṣe wá yìí. Òhuǹ gan tó, tó, tó nífẹ̀ sí ice cream gan kò fẹ́ mú ice cream tó mi lọ́wo tí mo wá yìí. Ṣùgbọ́n, mo máa ń wò wípé kì ṣe o sepé boya àwọn people yìí wọ́n ti fi ògùn sínú kí ni, torí irú ìfẹ́ wo ni mo wá lọ ní sí ice cream tí mo ń sá fún tẹ́lẹ̀? Mo wa rántí pé ó dáa kí èyàn máa fi ògùn ara ẹ, kí èèyàn máa fi ṣe ǹkan. Kí èèyàn ṣe ǹkan tó jẹ́ wipé á tẹ́ ìlú lọ́rùn. Nǹkan ìgbìyànjú wọn ló jẹ́ kí àwọn èèyàn máa patronize wọn dáadáa ju àwọn min ló. Ọ̀pọ̀lọpọ̀ eyan ni ele ro wípé boya ko ki n je nkan ṣùgbọ́n bóyá torí experience tí o ti ní nípa nkán tó ti jẹ rí yẹn ni o fi like ǹkan yẹn mo. Tó bá tún padà lọ rí àwọn tó mọ̀n kíni yẹn ṣe dáadáa, ẹ wa máa rọ̀ wípé ṣẹ́ bẹ́ni yi óò nífẹ̀ sí kíni yìí tẹ́lẹ̀. Ǹkan tó ṣelẹ ni yẹn nípa tàwọn tó ṣẹ̀ ṣe kíni. Mo maa n wo wípé to pe boya won sese sii ni àwọn náà fi fi time si láti se kódà bayen torí tó bá ti di wipé wọ́n ti ń lo bí ọdún mélòó kan nísinyí, àwọn náà wọ́n á máa ṣèṣe kú ṣe ni. Torí owó tó ń fẹ́ gain, lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń ṣi ń ta yìí ó sì jẹ́ one of the best ice cream ní àdúgbò wa tí mo sì nífẹ́ sí jù tèmi gan fún ra alára mi. Tí, tó jẹ́ wípé mo lè yáwó ra jẹ ní gbogbo ìgbà ni mo fi ń rà tí mo fi ń mú tí mo sì máa ń rí pé, ọkan mi bálẹ̀ tí mo bá mú tán. Ìgbà mí tí mi o bá ti mú báyìí, sè ló máa dàbí pé mi ti lòògùn aró mi ni. Ah, mo nífẹ̀ẹ́ sí ice cream, pàápàá jùlọ àwọn chocolate àti banana flavor. Ah, mo nífẹ̀ẹ́ sí gan o tí mo ṣi like e gan tí mo máa ń rà mú ní gbogbo ìgbà. Àwọn adùn ti mo nife si niyen.